Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Nígbà mìíràn mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n tí ó bá di ọjọ́ kejì wákàtí tíi n fii ṣiṣẹ́, kò lè bá a máa pọ̀ tó, kò lè bá a máa pọ̀ tó wákàtí tó yẹ kí n fi ṣiṣẹ́ nì. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mìíràn nígbà tí mo bá ní agbára. Àmọ́ àwọn iṣẹ́ kan wà tó ṣe wi pé wọ́n máa ṣe mí ní àǹfààní tó sì máa gbà ki n ṣiṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mi n kì í ṣe iṣẹ́ ju wákàtí lọ nítorí pé kò tíì e sí àsìkò tí wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ju wákàtí lọ. Ibi ìlú tí mo ń gbé kò dá bí i àwọn ìlú tó kuù. Bí àsìkò àti kúrò ní ibi ṣe bá ti tó, kíákíá kíá ni n ò nílò láti kúrò, nítorí kí n lè bá tètè dé ilé. Ní ọ̀pọ̀ ìgbà ni ilẹ̀ ti má ṣuu tán pátápátá kí n tó ti e tó délé, nítorí súnkẹ́rẹ́ fànkẹ́rẹ́ ọkọ̀. Ṣùgbọ́n ìgbà tí mo bá ti wò wípé mo máa ṣiṣẹ́ ju wákàtí lọ, a jẹ́ wípé n o lo le mọ́ níjọ́ náà ni. Torí bẹ́ẹ̀ ni, n ò tún ń ṣe ṣiṣẹ́ ju wákàtí lọ. Àmọ́ ṣá, àwọn àsìkò kan wà tó jẹ́ wípé mo máa nílò láti gbé iṣẹ́ náà lọlé láti lọ tẹ̀síwájú láti ṣe iṣẹ́ náà. Ìgbà mìíràn de ni yi mi ò ní lọlé nítorí pé ibi iṣẹ́ ni mo máa sún mọ́jú. Nítorí wípé ibi iṣẹ́ wa ó jẹ́ ibi iṣẹ́ ńlá. Yàrá wà ń bi ibẹ̀, ibi tí a sì tún lè pàrọ̀ aṣọ, ó wà ń bẹ̀. Ibi tá lè kó àwọn ǹkan wa sí, ó wà. Nítorí náà ló ṣe rọ run. Láti ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mìíràn. Ṣùgbọ́n un, a ti máa ṣiṣẹ́ ju wákàtí lọ o máa ń ṣe nǹkan tó rọrùn. A ti e tún má kúrò nílé lọ sí bi iṣẹ́ padà wá kò ń ṣe ǹkan tó rọrùn rárá. Kíá kíá ni olúwa rẹ̀ gbúdọ̀ tètè jí ní àárọ̀ kùtùkùtù. Máa sáré lọ ibi iṣẹ́. Bí àsìkò bá tún ti tó, kíákíá náà ló gbúdọ̀ tètè didé. Máa sáré padà wá ilé, àṣálọ, àsábò, kò sí ìfọ̀kànbalẹ̀. N ò sì ní, ẹ́ẹ́ ọkọ̀ tí tèmi tún n ò máa gbé lọ, tún n ò sì máa gbé bọ̀. Torí bẹ́ẹ̀ ni ò ṣe rọrùn rárárara. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn ó dẹ̀ wà tó jẹ́ wípé láti ilé ni n o ti máa ṣiṣẹ́ mi. Ǹkan tó bá ti mu mi tí mò ń ṣiṣẹ́ láti ilé tí ò ṣe wípé dandan dandan ni kí n bẹ̀rẹ̀ lásìkò kan tàbí tí n parí lásìkò kan. Mo lè ti e tètè bẹ̀rẹ̀, kí n ti e tún wá ṣiṣẹ́ ju wákàtí nígbà náà, kí n lè tètè parí iṣẹ́ mi. Tó máa wá ja sí wípé nígbà tó bá di ọjọ́ kejì mo lè má wà ní iṣẹ́ pọ̀ láti ṣe, n o wà ní àsìkò fúnra mi. Àmọ́ láwọn ìgbà mìíràn náà lo tu wà tó jẹ́ wípé a máa nílò láti rin ìrìnàjò nítorí iṣẹ́ oun náà lọ sí àwọn ìlú mìíràn tàbí orílẹ̀èdè mìíràn gan nígbà mí. Tó sì jẹ́ wípé bó ṣe òru ni, bó ṣe ìdají ni, la ma máa ṣiṣẹ́. Àwọn ìgbà wọ̀nyí kò sí àsìkò tí à ń bẹ̀rẹ̀ iṣẹ́ tàbí tí a máa parí ẹ̀. Ìgbà tí iṣẹ́ bá ti dé bá wa náà ni a máa ṣe. Ìgbà tó bá dẹ̀ ti tán la máa parí ẹ̀. Nítorí wípé à o nílò láti lọ ibi iṣẹ́ nítorí pé a ti rin ìrìnàjò torí iṣẹ́ náà. Àmọ́ ṣá o, ta bá rin àwọn ìrìnàjò yíi, owó tabua ló máa ń yọ̀ nídi ẹ. Ee, ilé iṣẹ́ wa máa ń ṣe wá dáadáa. Ọkọ̀ bàálù la máa ń gùn. Ilé ìtura gidi la máa ń dé sí. Oúnjẹ tó dára la máa ń rí jẹ. À ti wípé, a tún wá fún wa ní.